Ah! Tí mo ń ṣe máa gba ọ ọ̀rọ̀ ìbániwọ̀ni rẹ, bàá má ni pé mo máa ń gbé sí, mo máa ń gbé sí ibi, ilé ni, ilé ni mo máa ń gbé sí torí yàrá kan bẹ tí mo ń lọ nílé. Ṣòó inú yàrá yẹn ni, inú yàrá yẹn ni mo máa ń gbé ọ̀rọ̀ ìbániwẹ́, ìbániwọ̀lé yẹn sí. Torí tí ń bá tìfí sí yàrá yẹn báyìí, èmi nìkan ni mo máa ń wọ yàrá yẹn, so mi ò dẹ̀ ní problem kankan pẹ̀lú bí ẹlòmíì lé wa wọlé kọ́dẹ̀ bá mi mú nǹkan mi nínú, mi ò jẹ̀ ní ru problem torí èmi nìkan ni mo máa ń wọ yàrá náà. So tí wọ́n bá ti gbá báyìí, tí àsìkò láti yí pàdà bá ti dé báyìí tí wọ́n bá ti lọ yí pàdà tí wọ́n gbá, mo máa gbé lọ sí yàrá yẹn ni kí n lọ ṣíṣí. Tí wọ́n bá ti ṣíṣí yàrá yẹn báyìí, tọ kò le ṣí ǹkan tó máa ń ṣe.

Ah! Oúnjẹ tí mo mọ, tí mo mọ ṣe dáadáa ni, mo dẹ̀ mọ índómì ṣe dáadáa torí oúnjẹ yẹn. Ǹkan tó pa tí mo fi mọ índómì ṣe dáadáa ni pé índómì kò lè kí ń jásikò àti índómì sì ní ọ̀dẹ̀ nílo gbogbo àwọn, kí í ṣe gbogbo àwọn àlùbósà àbí tímáati, tí wọ́n máa fi ṣe ọ̀ dẹ̀ nílo gbogbo àwọn nǹkan yẹn. Índómì bọ̀sẹ̀ bàyẹn, ọ̀dẹ̀ lè ṣe, bàyẹn kò dẹ̀ je nǹkan rẹ. Ǹkan tó fa tí mo fi mọ índómì ṣe dáadáa ni pe mo máa ń ṣe índómì dáadáa. Àti gbogbo ǹkan tó ń bá mi ṣe dáadáa, wàá mọ bí àǹtí, wà á mọ bí àǹtí ń ṣe torí ǹkan yẹn tó máa ń ṣe lójoojúmọ́ lójoojúmọ́ kò de ti mọ́ ẹ lá. So ǹkan tó dẹ́fa tí mo fi mọ índómì ṣe dáadáa ni oúnjẹ tí mo mọ ń ṣe dáadáa. Òǹdè ni índómì, so mo máa ń gbádùn dáadáa gan.

Abúlé tí ìdílé wa ti wá, abúlé náà ó dè wà ní, ní ìlú Zaria ni abúlé ti á ti wá ní ànú. Abúlé yìí to, mo dẹ̀ lé ní, nísin ií àwọn nkan ti n yí padà díẹ̀díẹ̀, o tí ń fi abúlé sílẹ̀, o tí ń di ìlú. So abúlé yẹn báyìí àwọn òbí mi àti àwọn àbúrò mi nìkan ni ó ń dè wà níbẹ̀. Àwọn ẹ̀gbọ́n mi kan náà wà níbẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo wa, àwọn mii ti fi abúlé lẹ̀. Èmi náà bí mo ṣe wá yìí, mo dẹ̀ ti fi abúlé lẹ̀, kì í ṣe abúlé yẹn ni mo dẹ̀ ń gbé. Mo dẹ̀ ti wà nínú ìlú báyìí, ṣùgbọ́n ìgbà mí mbe tí mo máa padà lọ sí abúlé, tá bá fẹ́ ṣe nǹkan báyìí àbí nígbà ọdún, mo máa n padà lọ sí abúlé náà.

Ìgbà tí mo kọ́ nǹkan tuntun kẹ́yìn ní ibi iṣẹ́, ó dẹ̀ ti pẹ́ torí ibi iṣẹ́, iṣẹ́ tí mo ń ṣe yìí kì í ṣe irú àwọn iṣẹ́ gidi ni. Iṣẹ́ ni tó jẹ́ pé èèyàn kan ṣe ni torí kò dẹ́ si iṣẹ́ kankan lọwo báyìí. So kì í ṣe iṣẹ́ tó tóbi ni. Irú iṣẹ́ tó dẹ̀ tóbi ni wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní nǹkan, àwọn míì wọ́n lè máa ń kọ́ ọ ní nǹkan lẹ́yìn oṣù mẹ́fà mẹ́fà àwọ́n elomi lẹ́yìn ọdún kan. So ibi iṣẹ́ tí mo wà yìí kò, n wòn o dẹ́ kìn kọ́ ẹni kankan. Tọ bá dẹ̀ ti mọ bó ṣe máa operate computer, o dẹ ní problem, nǹkan tó dẹ̀ ní need níbi iṣẹ́ èèyàn nìkan ni. Ko dẹ̀ sí bí ibi iṣẹ́ máa kọ yín ní nǹkan tuntun àbí ibi iṣẹ́ máa ṣe nǹkan tuntun fún yín ni. Gbogbo irú kiní yẹn wọn dẹ̀ kín ṣe níbẹ̀. So bí ibi iṣẹ́ mi ṣe wà nìyẹn.

Orin tí mo fẹ́ràn ni orin fújì. Mo máa ń gbọ́ orin fújì dáadáa torí kódè sí ọjọ́ kan báyìí tí ìlú máa se tí mo dẹ̀ ní gbọ́ orin fújì. Orin fújì yẹn torí, ah, gbogbo àwọn ìlú tí wọ́n máa ń lò níbi orin fújì yẹn o máa ń jẹ́ kí orin fújì gan dé dùn àti gbọ́. So orin yẹn ni mo jẹ̀ fẹ́ràn. Igba mi gan mo máa ń gbọ́ Afrobeat àti àwọn orin àwọn òyìnbó yẹn but ṣùgbọ́n bí mo ṣe wa báyìí, orin tí mo fẹ́ràn kí ń máa gbọ́ dáadáa òun dẹ̀ ni orin fújì. Torí ojoojúmọ́ tí mo bá fẹ́ gbọ́ orin báyìí, mo máa gbọ́ orin fújì ni. Torí orin fújì yẹn ni mo máa kọ́kọ́ gbọ́. Tí wọ́n bá ti gbọ́ orin fújì yẹn tán, bo yá mo dẹ̀ lè gbọ́ orin mí. Ṣùgbọ́n orin tí mo máa kọ́kọ́ gbọ́ ohun ni orin fújì torí mo de fẹ́ràn orin fújì dáadáa.

Rárá o, mi o de kín ṣiṣẹ́ láti ilé torí iṣẹ́ tí mò ń ṣe kì í ṣe iṣẹ́ gidi ni, kì í ṣe iṣẹ́ nílá kan ni kí ènìyàn máa ṣiṣẹ́. Iṣẹ́ kékeré ni. Torí irú iṣẹ́ tí mò ń ṣe gan-an yìí èèyàn kan ń ṣe ni kó fi, kó jẹ́ fí Torí kó ṣiṣẹ́ ni. Tò bá jẹ pe iṣẹ́ mi wá kò dẹ̀ sí bí máa ṣe máa ṣe iṣẹ́ tí mò ń ṣe yìí. So iṣẹ́ náà kò dẹ̀ tóbi tó, kò dẹ̀ pọ̀ tó tí ènìyàn máa dẹ̀ le gbé iṣẹ́ náà lọ sí ilé. Tí mo bá ti lọ ibi iṣẹ́ báyìí, gbogbo iṣẹ́ tí a bá ní, ibi làá máa ṣe ṣí, ibi tí á máa ṣe, ibi iṣẹ́ làá máa ṣe ṣé. Tí iṣẹ́ bá ṣẹ́ kù, a máa ṣe iyokù lọ́jọ́ kejì. So, kì í ṣe iṣẹ́ kankan ni tí ènìyàn le ṣe. Kì í ṣe iṣẹ́ kankan ni tí ènìyàn, kì í ṣe iṣẹ́ kankan ni tí ènìyàn le máa ṣe ṣe ṣe ṣe tí ènìyàn dé tún máa gbé lọ sí ilé. Iṣẹ́ mi kò dẹ̀ tóbi, kì í ṣe iṣẹ́ nílá kan ni.

Nǹkan tí mo máa ń ṣe fún ọjọ́ gígùn ni pé bí wọ́n bá ti dé láti ọjọ́ gígùn báyìí, wọ́n máa ń lo sùn ni. Torí ẹni, òórùn yẹn ò ní máa máa ń ṣe tí ó bá ti rẹ mí gan àbí tí mi ò bá dẹ̀ àbí tí ǹkan bá ń dà mí láàmú báyìí, òórùn ni mo máa ń lo sùn. So nǹkan tí mo bá máa ń ṣe fún ọjọ́ gígùn ni màá dẹ̀ padà lọ sílé kí n dẹ̀ bómi sára. Tí n bá ti bo mi sára báyìí tọ̀, màá mọ ọ́, tí mo bá dẹ̀ níbi tí n dẹ̀ mú òògùn. Màá mú òògùn, màá mú bíi paracetamol báyìí kí n dẹ̀ sùn. Tí mo bá ti sùn, tí mo bá jí báyìí tọ̀, ara mi máa dáya. Bí ara mi ò bá ti ẹ́ dáya páta páta, ara mi máa dáya díẹ̀ so bó ṣe wà fún mi niyẹn.

Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni, mo dẹ̀ fẹ́ràn kín máa jẹ tíì àti bread. Mo máa ń jẹ tíì àti bread dáadáa ní òwúrọ̀ torí tí o bá jẹ́ pé gan mo máa rí owó dáadáa gan. Kò dẹ̀ sí ojúmọ́ tí mi ò dẹ̀ ní jẹ tíì àti bread. Bò ṣùgbọ́n ìgbà míì èèyàn máa, o máa rẹ̀ èyàn láti máa jẹ ǹkan lójúumọ́, tó bóyá mo dẹ̀ lè jẹ ǹkan mi fún ọjọ́ kan àbí ọjọ́ méjì. Bò ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ti jí lówúrọ̀ báyìí, oun tí mo máa máa jẹ ni búrẹ́dì àti tíì torí mo máa ń gbádùn e and n sì ni kìí ṣe ǹkan tí ó máa ń fún yàn ní wàhálà àti ṣe ni. Ǹkan tó fa tí mo fi fẹ́ràn búrẹ́dì àti tíì yẹn nìyẹn. Mo dẹ̀ kíń fi ṣeré, mo máa ń, mo máa ń lo lójúumọ́. Mo máa ń jẹ tíì àti bread ní ojoojúmọ́.

Eh, mo dé ní aṣọ òtútù torí aṣọ òtútù tí mo dé ní gan mo máa tóbi mẹ́ta torí ara mi kò dẹ fẹ́ràn òtútù. Mi ò dẹ kí n fi òtútù ṣeré. So ǹkan tó fa tí mo fi ní aṣọ òtútù mẹ́ta nìyẹn, mo máa ń wọ̀ kó ṣe ti nà mí wọ̀n. Èmi bí tí òtútù bá tiẹ̀ mú dáadáa, mo máa ń wọ aṣọ òtútù torí bí mo ṣe ṣọ ara mi kò dẹ fẹ́ràn òtútù rárárárárárá. Mo máa ń, mo máa ń jẹ, n dẹ kí n fi fẹ́ kí òtútù wọ ara mi. Ǹkan tó fa tí mo fi ra aṣọ òtútù mẹ́ta nìyẹn. Gbogbo irú, gbogbo èyí tí mo bá fẹ́ wọ̀ báyìí, mo máa wọ̀ ni torí kí òtútù máa ma dà mí láàmú. So tí a bá ní ká ṣọ̀rọ̀ nípa aṣọ òtútù kìí ṣe eyọ̀ kan ni mo ní. Mo dé ní aṣọ òtútù púpọ̀, àra mio dẹ̀ kí n fi àwọn aṣọ òtútù mi ṣeré yára.

Bẹ́ẹ̀ni, mo de jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Torí tí mo bá dẹ̀ jí ní kùtùkùtù yẹn, mi ò jẹ́ ní ráyé láti bá ìran. So, mo máa ń set alarm mi ko dẹ̀ jí mi ní kùtùkùtù. Tí mo bá ti jí báyìí, mo máa lọ kí ìrun. Ti èèyàn bá ti jí ní kùtùkùtù yẹn, èèyàn ò jẹ́ kí, èèyàn ò jẹ́ kí, èèyàn, èèyàn máa lọ ibi iṣẹ́ ní òòjọ́, ojú ọjọ́ èèyàn, èèyàn ò jẹ́ ní bẹ́ẹ̀ lọ ibi iṣẹ́, èèyàn máa lọ ibi iṣẹ́ ní ojú ọjọ́. So, nnkan tó fà tí jíjí ní kùtùkùtù yẹn, ó jẹ́ ńi pátaki nìyẹn. Ṣùgbọ́n ìrú ijọ́, ìjọ tí ó bá ṣíṣe báyìí, mi ò lè kí ń ji ìrú òòjọ́ yẹn. Tí mo bá tẹ̀ jí gan ní kùtùkùtù, tí mo bá ti lọ kí ìrun, mo máa padà wá kí mi, mo padà ní. Tọ̀, ṣùgbọ́n lójoómọ́ báyìí, dandan ni kí n dẹ̀ jí ní kùtùkùtù, dandan ni kí n dẹ̀, torí tí mo bá le bá, tí mo bá dẹ̀ jí ní kùtùkùtù yẹn, kò lè ṣe tí mo, tí mo ṣé máa bá.

Bẹ́ẹ̀ni mò ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n rí ra nǹkan ní Íńtánẹ́ẹ̀tì ní ìlú ta wà báyìí ká ìgbà mí inú èèyàn kò dẹ kí n dùn torí àwọn nǹkan àwọn èèyàn tó máa ń tà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì yẹn wọ́n le kí n ṣe nǹkan dáadáa torí nǹkan tí wọ́n máa fi sórí Íńtánẹ́ẹ̀tì pé wọ́n ń tà, tí o bá ra báyìí kí wọ́n bá bọ̀ deliver, nǹkan mìíràn lo máa rí. Bí boya o máa rí pé quality náà kò le dà àti àwọn èrò yó kò bá yẹn. So nǹkan tó fà á tí mi ò le fẹ́ràn kí a máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni àwọn nǹkan tí ó ń ṣe bẹ́ẹ̀ tọ́ jẹ́ pé orí Íńtánẹ́ẹ̀tì nìyẹn ti rí wọn. So nǹkan tó fà á nígbà mìíràn tọ́ jẹ́ pé dandan ni kì èèyàn ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nìyẹn. So nǹkan tó fà á tí mo máa fin un ra ni ṣùgbọ́n gbogbo ìgbà tí èèyàn bá ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, èèyàn kò le kí n gbádùn nǹkan náà rárá.

Eré àwọn ọmọdé ní agbá dé wa kò de kí ń ju kí wọ́n máa gbá fẹ́lẹ́lẹ́ lọ, kí wọ́n máa gbá bọ́ọ̀lù àti kí wọ́n máa yí táyà káàkiri. Ere tí wọ́n máa ń ṣe nìyẹn ní gbogbo ìgbà. So tí wọ́n bá ti le wọn báyìí, to ba ya woń dè ń yín táyà àbí wọ́n ń dè ń gbá bọ́ọ̀lù àbí wọ́n máa ń gbá game lórí fóònù wọn torí nísìí wọn ọmọdé sì ń tà wọ́n ń dẹ ni fóònù. So èyí tí wọ́n máa ń rí tí àwọn ọmọdé máa ń ṣe nìyẹn ní agbádé wa, kí wọ́n máa gbá bọ́ọ̀lù àbí kí wọ́n máa yí táyà káàkiri àdúgbò àbí kí wọ́n máa lo-- kí wọ́n máa fi fóònù àwọn òbi wọn, kí wọ́n máa fi gbá game káàkiri. So èyí tí wọ́n máa ń ṣe kọ̀ dẹ ju àwọn eré yìí lọ. Àwọn ọmọdé isin yi wọ́n kò de kí ń ṣe eré dáadáa bí àwọn ọmọdé tẹ́lẹ̀

Ilé wa kò dẹ tóbi dáadáa. Yàrá tó dẹ́ wà nílé wa gan. Yàrá méje ni àìlé náà. Bo ṣe wà yẹn gan kò lè ṣí àì dáadáa kì í ṣe pé ibi táwọn ọmọ lè máa ṣe bọ́ọ̀lù. Bílè bá ṣe wà gan, àwọn ọmọdé ò lè máa gbá bọ́ọ̀lù dáadáa nínú bẹ̀. So ilé náà kò lè tóbi tó. Ó kán wà dé. Ó kán dẹ̀ wà dó ni àwọn èèyàn nǹkan ṣe ìgbésí ayé ń bẹ̀ ni. Ṣùgbọ́n kì í dẹ̀ ṣe ilé tó kán tóbi dáadáa ni. Torí ayẹyẹ ń, ilé náà ó kán wà bá yẹn ni. Mi ò dẹ̀ mọ nǹkan kan tí mo lè sọ lórí ilé yẹn. Ṣùgbọ́n ilé yẹn kò lè tóbi tó rárá. Àwọn yàrá náà gan, àwọn yàrá kéékèèké ni ṣe ṣé pé yàrá náà tóbi dáadáa. To ilé ni tàn. Ilé sààmì ilé kò dẹ sí ẹ̀yàn bá gbọ́ ṣe máa ṣe. Ẹ̀yàn máa gbébẹ̀ torí ojò kò le pa ẹni nínú ilé náà.

Àwọn iṣẹ́ owó pọ̀ dáadáa ní àgbàdi wa torí iṣẹ́ owó dẹ́ pọ̀. Ó de ni àwọn èeyàn ń bẹ tó máa ń ṣe iṣẹ́ POS, àwọn èeyàn bẹ tó máa ń ta àtá, àwọn èeyàn bẹ tó máa ń ta oúnjẹ, àwọn eeyàn bẹ tó máa ń ta ìrẹ́ké, àwọn ẹlòmíi máa ń ta ọ̀lẹ̀lẹ̀, àwọn ẹlòmíi máa ń ta gùrásà. So iṣẹ́ owó dẹ yàpá ni, ó dẹ́ pọ̀ ni gan an torí àwọn èeyàn ní ìdí láti ṣiṣẹ́. Tí èeyàn ò bá ṣiṣẹ́ kí ló máa jẹ? Ǹkan tó fàá tí mí dé kí n fi iṣẹ́ ṣeré nìyen torí iṣẹ́ ó jẹ́ ní pátàki. Owó náà ní pátàki. Ǹtó ki ṣe àwọn nǹkan yí tì ṣe ǹkan tí ìyàn le fi ṣeré ó. Èèyàn níìdí láti ṣiṣẹ́, èèyàn níìdí láti wá owó. So ǹkan tó fà á tí àwọn iṣẹ́ owó tí wọ́n sì pọ̀ ní àgbà ji wa nìyẹn. Iṣẹ́ owó ó pọ̀ gan ni, ó yàpá ni torí gbogbo ẹni tó bá rí báyìí iṣẹ́ owó ló máa ń ṣe níbẹ̀.

Tò, wíwo bọ́ọ̀lù papọ̀, ǹkan tí àwọn èèyàn máa ń ṣe dáadáa ni àwọn tó máa ń wo bọ́ọ̀lù, àwọn tí wọ́n máa ń wo bọ́ọ̀lù wọ́n dẹ̀ ni kó dẹ̀ da, ó dẹ̀ da kí èèyàn máa wo bọ́ọ̀lù papọ̀. So ǹkan tí ó dẹ̀ yẹ, ǹkan tó dẹ̀ da nìyẹn, ǹkan tí ó dẹ̀ yẹ kí èèyàn máa fi ṣeré torí wọ́n máa ń gbádùn kí wọ́n máa wo bọ́ọ̀lù. Wọ́n, ọ̀dẹ̀, ọ̀dẹ̀ máa lẹ́rù ẹrù, àwọn èèyàn wọ́n dẹ̀ ní TV àti gbogbo ǹkan nílé wọn ṣùgbọ́n wọ́n dẹ̀ ní wo bọ́ọ̀lù nílé wọn, wọ́n dẹ̀ ni kó dẹ̀ da kí èèyàn máa dẹ̀ wo bọ́ọ̀lù papọ̀. So ǹkan tó fa tí wọ́n máa fi lọ, wọ́n máa ń lọ wo bọ́ọ̀lù papọ̀ nìyẹn, wọ́n dẹ̀ fi ilé wọn sílẹ̀. Èmi sì ní kíni ṣe èèyàn ni tí mo, mí ò dẹ̀ fẹ́ràn kí n máa wo bọ́ọ̀lù dáadáa so wíwo bọ́ọ̀lù kì í ṣe nǹkan mi ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń wo bọ́ọ̀lù yẹn wọ́n dẹ̀ ni a ti èyàn bá ń wo bọ́ọ̀lù papọ̀, ǹkan tó máa ń dùn dáadáa ni, ǹkan tó fa tí wọ́n máa ń fi wo bọ́ọ̀lù papọ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́. Torí coffee ni, ó jẹ́ o máa ń ràn yàn lọ́wọ́ nígbà mi. Gbogbo ìgbà tó bá, tó bá ti rẹ̀ ọ́ báyìí kíni tó bá ti mu coffee, o máa jẹ́ kí, kí, kí, kí ni rẹ padà wá. O máa jẹ́ kí, kí, à kó dẹ́ ní energy lára rẹ. So, nkán tó bá fa di, mo máa ń fi mu coffee yẹn ni yẹn. Mi ò kí n fi coffee mú mu ṣeré. Mo, mo fẹ́ràn coffee dáadáa. Mo fẹ́ràn coffee torí tí ẹ̀èyàn bá ti fi mix coffee yẹn, ó máa ń dùn dáadáa. Hmm, nkán tó fá ti mo fi fẹ́ràn coffee yẹn ni yẹn. Mo dẹ̀ fẹ́ràn kí n máa mu coffee náà dáadáa. Mi ò kí n fi coffee mú mu ṣeré. Mo máa ń mu cofee gan an ni.

Ṣọ́ọ̀bù tó ń tún fóònù ṣe, ṣọ́ọ̀bù náà ó dẹ́, ó dẹ́ pọ̀ pelú àwọn gbogbo kaluku tó, tó ọmọdé bá ti, tó bá ń dé ní dàgbà báyìí, tó bá ti mọ nǹkan ṣe tán, wọ́n máa ní yo máa tún fóònù ṣe ni. So bí tí wọ́n ti ń tún fóònù ṣe ó dẹ́ yà pa gan. Tí ẹ̀eyan bá ti ẹ lọ nínú, nínú ìlú, tí ẹ bá ti lọ nínú ìlú ọjà báyìí, àwọn tí wọ́n máa ń tún fóònù ṣe wọ́n dẹ́ pọ̀jù ni gan ni. So bí fóònù tuntun ṣe ṣe wà níyẹn. Àwọn ẹeyan pọ̀ tó máa ń ṣe iṣẹ́ yẹn, iṣẹ́ tó jẹ́ pé, àá, kaluku gan. Ṣùgbọ́n àwọn, àwọn, ǹkan tó je pe, awon eeynan kò ṣe kaluku ló mọ fóònù tuntun ṣe but àwọn ẹni tó dé ọ̀ mọọ ṣe dáadáa. Àwọn ọmọdé wà níbi tí wọ́n wà, ọmọdé wà ní ibòmíì.

Àkókò yì kọ́ ni àkókò yẹn mo máa ń kọ́ nǹkan ní alẹ́ ni, tí ó bá ti di ago méjì báyìí. Ìgbà yẹn ni mo máa ń kọ́ nǹkan, and nǹkan tí mo ń kọ́ òun ni AI. Tí èmi ṣe máa ṣe fídíò. So nǹkan tí mo ń kọ́ nìyẹn, àmọ́ ṣín gbádùn kíkọ́ òjì níyìí, òdí mi fẹ́ràn kí máa kọ́ nǹkan náà dáadáa ni mo dẹ̀ kí n fi kíkọ́ nǹkan náà ṣeré. Tòun mo fẹ́ràn ẹ̀ gan. Nǹkan tó ṣe-- torí gáà mi, tó bá fẹ́ràn nǹkan tó ń kọ́, nǹkan tó dẹ dà ni kí ẹ fẹ́ràn nǹkan tó máa ń kọ́. So nǹkan tó bá ti mo fi kọ́ nǹkan náà nìyẹn, àmọ́ mo dẹ̀ fẹ́ràn kí n máa kọ́ nǹkan náà gidi gan. Mo dẹ̀ kí n fi kíkọ́ nǹkan náà ṣeré rárarára. Mo dẹ̀ fẹ́ràn èyí gan.

Emi bí mo ṣe wà yìí, mi ò lè ní ẹni tí kò sì mọ̀ kan bẹ ti mo fẹ́ pàdé. Rárá, mi ò lè ní ẹni tí kò sì mọ̀ kan bẹ tí mo fẹ́ pàdé torí bí mo ṣe máa ń ṣe nǹkan mi, nǹkan máa ń ṣe àwọn nǹkan mi jẹ́ẹ́jẹ́ ni. So mo ti de àsìkò to je pe aye ti a wa yi ki se gbogbo nǹkan ni mo maa n fún ni àsìkò àbí kí n kí n dẹ ẹ fọkàn mi sí dáadáa sórí àwọn nǹkan tó máa ń dá mú mi, wọ́n dẹ́ pọ̀ gidi gan. Torí gbogbo àwọn nǹkan yìí ṣe wà níyẹn. Mo máa ń gbádùn kí ó máa ṣe àwọn nǹkan gidi gan torí tí mo bá lè pàdé ẹni tí kò sì mọ̀, mi ò jẹ̀rò pé ẹnìkan bẹ tí mo lè ní, mo lè fẹ́, mo lè fẹ́ pàdé torí èmi, mi ò le ní nǹkan tí mo bá ṣ, tí mo lè fe so fún ẹni náà.

Ah! Oúnjẹ àkọ́kọ́ ìkùn mi kò dé ṣí igbá tí oúnjẹ náà kò dè kí n dé. Ah! Èmi sì ní bí mo ṣe wà gbogbo nǹkan tí mo bá rí, ọun ni mo máa ń jẹ torí ah! Kìí ṣe pé mo dẹ̀ ń gbé ìgbésí ayé tó dẹ̀ ní owó dáadáa. Mo ń ko ti gbogbo nǹkan jẹ́jẹ́jẹ́jẹ́ ni, jẹ́jẹ́jẹ́jẹ́ ni torí kí àwọn nǹkan má lè bàjẹ́ àbí kí àwọn nǹkan má lè máa dà mí lọ́kàn rù. Ọ̀ irú àwọn nǹkan yẹn mo máa ń fi irú àwọn nǹkan yẹn sílẹ̀ ni. So bí gbogbo àwọn nǹkan yìí ṣe wà fún mi nìyẹn. Mi ò dẹ́ kí ń ṣeré pẹ̀lú gbogbo àwọn nǹkan yìí. So mo dẹ̀ fẹ́ran kí máa ṣe àwọn nǹkan yìí bó ṣe wà kí máa ṣe wọ́n dáradára kí n má máa fi àwọn nǹkan yìí ṣeré. Irú bó ṣe wà fún mi nìyẹn.

Ilé tí ìkálukú mọ̀, ilé tí gbogbo ènìyàn mọ̀ ní ibi àdúgbò wa yẹn, ilé ọba ni. Torí ilé yẹn ó dẹ̀ da, àtí ọjà tuntun kan nbe tí mon ń kọ́ fún wa ní inú àdúgbò wa, kò dẹ̀ sí ẹni tó máa ní kò dẹ̀ mọ ọjà yẹn. Torí ọjà yẹn ohun lo dẹ̀ dára jù ní àdúgbò wa, gbogbo ènìyàn dẹ̀ mọ ibẹ̀. Ọmọdé àtàgbàlágbà kò dẹ̀ ṣí ẹni tí ó máa ní kó gbe e lọ sí inú ọjà yẹn, tí ó dẹ̀ ni gbe e lo sí ọjà yẹn. Torí ọjà yẹn ọhun lo tóbi jù ní gbogbo àdúgbò wa. Nkan to fe tí ìkálukú fi mọ ọjà náà niyen, ànd, a, bí mo ṣe sọ ọmọdé àtàgbàlágbà kò dẹ̀ ṣí ẹni tí ó máa ní kó dẹ̀ mọ ọjà yẹn. Kálukú gbé ọjà yẹn gan-an ni, kò dẹ̀ ṣí ẹni tí ń fi ọjà yẹn ṣeré.

À, èmi ní èrò mí ò, kò dẹ yẹ ká kó nínú àṣà kókó owó ilé ẹ̀kọ́. Torí owó ilé, ilé ẹ̀kọ́ o yẹ kí wọ́n fi owó yẹn lẹ ki won máa fi sí àwọn nkan tó dẹ dára tó máa jẹ́ kí àwọn ọmọ àdúgbò kí wọ́n kọ́ nǹkan dáadáa ní ilé ẹ̀kọ́. Tó ti eeyań bá tún lo owó àkókò yẹn kì í ṣe nǹkan tó dẹ́ dára àti nǹkan tó dẹ wa pàtàkì kí eeyan máa ṣe. So nǹkan tó fa tí ò dẹ da kí ẹ máa kó owó nílé ẹ̀kọ́ nìyẹn. Tí eeyan bá dé tí fi owó lè sílé ẹ̀kọ́, kò dẹ yẹ kí ẹ máa tún kó owó níbẹ̀. Torí kì í ṣe nǹkan tó dẹ yẹ kí eeyan máa ṣe, kì í ṣe nǹkan tó dẹ dára tí èèyàn máa ṣe.

Bẹ́ẹ̀ni àwọn alá imi n bẹ̀ tí mo máa ń rántí, ṣùgbọ́n ki ṣe gbogbo alá ni mo máa ń rántí. But àwọn mí ń bẹ toje bí, ẹ, mo máa ń rántí wọn gan-an. Mi ò dẹ̀ kí ń, mi ò dẹ̀ kí ń gbàgbé nǹkankan nínú àwọn alá mi, torí ìgbámi gan tí mo bá jí mo máa ń ṣe, ó máa ń ṣe mí bí mo da rí alá yẹn lójú mi ni. So mi ò dẹ̀ kí ń fi irú àwọn alá yẹn ṣeré. Mo dẹ̀ mọ̀ wọ́n dáadáa, mo máa ń wo àwọn alá yẹn kí bí ǹkan náà ṣe wà fún mi nù ẹ torí àwọn alá n bẹ toje pé kò dẹ̀ yẹn keyan máa fi irú àwọn alá yẹn ṣeré torí ǹkan tó dẹ́ wà nínú alá yẹn, ǹkan tó jẹ́ dùn ni. So iru àwọn aládídùn yẹn mo máa ń rántí wọn, mi ò dẹ̀ kí ń gbàgbé wọn.

Rárá, èmi mi ò dẹ́ kí n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Torí ọkọ̀ kì í ṣe ǹkan tí èèyàn lè máa bínú nínú ẹ̀. O yẹ kí èèyàn máa ṣe àwọn nǹkan tó da, kí wọ́n máa fi ojú ẹ sọ́na nínú ọkọ̀, kí wọ́n máa wo àwọn nǹkan tó yẹ kó ṣe. Torí tí èèyàn bá bínú nínú ọkọ̀, o lè jẹ́ kí ǹkan lọ ṣẹlẹ̀ àbí ǹkan tí ó dẹ da, ó dẹ́ ṣẹlẹ̀ sí eeyàn. So, ǹkan tó fa tí mi ò dẹ́ kí n fi ń bínú nínú ọkọ̀ ni yén. Mo máa ń make sure pé mo fi ọkan mi bá lẹ̀. Mo dẹ́ ṣe ǹkan tó da torí mi ò dẹ́ fẹ́ràn kí n máa bínú nínú ọkọ̀. Ibínú nínú ọkọ̀ kì í ṣe ǹkan tó dẹ́ da kí èèyàn máa ṣe. So, èmi, mi ò dẹ́ kí n bínú nínú ọkọ̀ rárá rara. Mo máa ń wa ọkọ̀ yẹn jẹ́ẹ́jẹ́jẹ́jẹ́ ni mo máa ń ṣe ǹkan tó yẹ kí n ṣe.

Rárá o, mi ò de kí n mọ, mi ò de mọ bí wọ́n ṣe máa ń ṣe ìrànwọ́ àkókò torí kì í ṣe nǹkan tí mo le ní mo mọ̀ ni. Àìní ìrànwọ́ àkókò kì í ṣe nǹkan tí kaluku mọ̀ láti ṣe ní. Tóbá se pé nǹkan tó dẹ̀ yàpá ni tí kaluku mọ̀ láti ṣe. Ẹ̀hẹn, irú nǹkan yẹn kò dẹ̀ ní máa fún ọ ní wàhálà àti ikọ́. So nǹkan tó fàá tí mi ò de fi mọ̀ wọ́n nìyẹn. Mi ò de kí ń ṣeré pẹ̀lú wọn, mi ò de kí ń máa mọ ọ̀rọ̀ ǹkan yí. So bí nǹkan náà ṣe wà níyẹn, bí nǹkan ìrànwọ́ àkókò náà ṣe wà níyẹn, mi ò de mọ̀, mi ò de tẹ̀, mi ò de rí gbẹ́ gan mọ̀ ẹni tó mọ̀ kínní náà ṣe torí kì í ṣe nǹkan tàwon eeyàn lè máa ṣe dáadáa ni. Nǹkan tó fàá nìyẹn.

Bí mo ṣe máa ń kọ ohun èlò tuntun ní pé, ǹkan tí mo máa ń kọ́ kọ́ ṣe ni pé, mo máa fi ṣọ́kàn mi bẹ́ẹ̀ pé mo fẹ́ kọ kiní yìí. Torí ǹkan ọ̀dẹ̀ kọ wà ní ọkàn èèyàn, tó bá ti fi ǹkan ṣọ́kàn ẹ, kò dẹ̀ sí ǹkan tó ò ní lè ṣe pẹ̀lú ẹ. Só ti mo bá ti fi ṣọ́kàn mi pé mo fẹ́ kọ́ ǹkan, màá fi ṣọ́kàn mi pé dà, bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ kiní yìí. Bí kiní yìí ṣe wà níyẹn, mo dẹ̀ fẹ́ràn kí n kọ ọ̀tọ, ibi tí mo máa ti ń bẹ̀rẹ̀ níyẹn. Tó bá ti bẹ̀rẹ̀ yẹn tá, mo máa fi gbogbo ọkàn mi sí, mo máa fi gbogbo ọkàn mi sí ibi kíkọ kiní náà. So mi ò dẹ̀ fi, mi ò dẹ̀ ní fi kíkọ ǹkan náà ṣeré rárá rárá. Mo máa kọ́ gìrìgun ní, mo máa jẹ́ kí ọkàn mi wà níbẹ̀ tá. Bí mo ṣe máa ń ṣe níyen tí mo bá ti fọkàn mi sí báyìí, kò ní bẹ́ẹ̀ tí mo máa mọ̀ bí màá máa ti ṣe kiní yẹn. Bí mo ṣe máa ń kọ èlò tuntun nìyẹn.

Èmi kò ni sí ni àjọ̀dún tí mi ò fẹ́ràn. Gbogbo àjọ̀dún tí mo bá ti rí báyìí ni máa ń lò, mi máa ń fẹ́ràn. Kò ṣe tí wọ́n máa fi ń ṣeré. Gbogbo ẹ ni mo de fẹ́ràn wọn dáadáa. Mi ò dè fẹ́ràn kí n máa lò wọ́n, mi ò lè kí ń fi wọ́n ṣeré rárá. Nítorí gbogbo àwọn àjọ̀dún mi àwọn nǹkan tó lè ṣe pàtàkì láti máa ṣi ni. Nítorí gbogbo nǹkan tó bá ti jẹ́ bí fàjì wà níbẹ̀ báyìí, mi ò dè kí ń fi irú nǹkan yẹn ṣeré rárá. Mi ò de fẹ́ràn irú nǹkan rẹ dáadáa. Torí gbogbo àwọn nǹkan sì wà fún mi nìyẹn. Mi ò dè kí ń ṣeré pẹ̀lú wọn, mi ò de fẹ́ràn wọn dáadáa. Mo fẹ́ràn wọn tí gbogbo àwọn àjọ̀dún mi kò ṣi éyi tí mi ò fẹ́ràn. Gbogbo ẹ ni mo fẹ́ràn dáadáa.

Ah, ilé tí mo ti dàgbà, ilé àwọn òbí mi. Ah, èmi àti àwọn òbí mi là ń dẹ́ gbé nílé náà. Ah, ilé náà sì ni ilé tó dẹ̀ tóbi ni. Torí fàdán dáwà dáadáa ní inú ilé wa tí èyí ti lè gba tègun nǹkan. Torí ilé tí mo ti dàgbà sí ni. Ah, ilé yẹn ó dẹ̀ wà ní Zaria ni, Zaria ni ilé yẹn dẹ̀ wà. Ibi tí mo ti dàgbà nìyẹn, ibi tí mo ti ń ṣe àwọn nǹkan mi nìyẹn. So mi ò dẹ̀ kí n ṣeré pẹ́lu ẹ̀, mo dẹ̀ fẹ́ran-- kí ma-- mo dẹ̀ fẹ́ran ilé, mo dẹ̀ fẹ́ran ilé náà dáadáa torí ibi tí mo ti dàgbà ni. Abd, ilé tó dẹ̀ dá ni kẹ́ṣẹ́ pẹ ilé tí kò dẹ̀ dá rárá ni. So bí àwọn nǹkan yẹn ṣe wà fún mi níyẹ́n bí mo ṣe máa ń gbàdun àwọn nǹkan yẹn nìyẹn.

Bí ọjọ́ mi ṣe máa ń parí ni pé tí mo bá ti dé láti ibi iṣẹ́ báyìí, màá lè lọ, màá dè lọ, lọ tí mo bá ti jẹun, bá ti jẹun báyìí, màá dè lọ sí ibi tí àwọn tí máa ń gbá bọ́ọ̀lù ní àsálẹ̀. Tí a bá ti gbá bọ́ọ̀lù tán báyìí, ẹ̀hen, màá dè lọ, màá padà wá sílé kí n lè bomi sára. Tí mo bá ti bomi sára báyìí, màá lọ kírun. Tí mo bá ti kírun, nǹkan tí mo máa ṣe, tí mo bá ti kírun, nǹkan tí mo máa ṣe padà ni pé mo máa, mo máa, mo máa padà sílé kí n de lọ jẹun. Tí mo bá ti jẹun báyìí, màá bẹ̀rẹ̀ síí woran Tí mo bá woran títí tí wọ́n máa fi wá gbé mi só bí, bí mo ṣe máa ń parí ọjọ́ mi nìyẹn.

To bí a n ṣe n yán àwòrán rere ni pé, èèyàn ó bẹ̀re máa wo títóbi ẹ. Bí títóbi yẹn bá ṣe wà, òun ni eeyan ọ kọ́kọ́ máa wò ó. Torí èmi mo dẹ̀ fẹ́ran àwòrán tó dè tóbi. Tí ó bá ti dé, tí ó bá ti rí tí tóbi ẹ, ẹ́hẹ́n èèyàn kan máa wò ó bí ó ṣe wà, bí ìmọ̀lẹ̀ rẹ̀ ṣe wà, bí bó ṣe mọ́tò. Torí tí ó bá ti rí bó ṣe mọ́tò yẹn, ọ̀un naà òde ni pàtàkì. Torí mímọ́ yẹn, òun ni ó máa jẹ́ kó dè rí nǹkan dáadáa. Torí tí ó bá ti rí mímọ́ yẹn, ẹ́hẹ́n mo dẹ̀ rọ̀ pé àwọn nǹkan tó máa rí nínú rẹ̀, ẹn tó lè béèrè lọ́wọ́ ni pé ẹni tó ń bá n wò àwòrán torí àwọn ẹlòmí n bẹ̀ to jẹ̀ pé àwọn náà, mi ò dẹ́ aworàn yen, wọn máa ń lo dáadáa. To bá ti mọ ẹni tó ń lo àwòrán, ẹ́hẹ́n ó máa lo àwọn kiní yẹn gba gbọ́.

Ah! Mi ò dẹ̀ tíì lé ẹnì kankan kúrò níbi iṣẹ́ rí o. Rárá, rárá mi ò dẹ̀ tíì lé ẹnì kankan kúrò níbi iṣẹ́ rí torí ah! Iṣẹ́ wo ni? Èmi náà kì í ṣe Ọ̀gá ni mí náà o. Nǹkan, nǹkan ìṣiṣẹ́ ni. Ah! Iṣẹ́ tó jẹ́ pé bí i gbogbo ọjọ́ kan tí ènìyàn bá lọ ibi iṣẹ́ náà, okan eniyan máa ń bà jẹ ni. Ó ṣe iṣẹ́ gidi gan ni. Nǹkan ìṣe ni torí, torí kò dẹ̀ sí bí ènìyàn ò ṣe ṣe. Ǹkan tó kọjá ni èmi fi ṣe iṣẹ́ náà nìyẹn. So bí nǹkan náà ṣe wà fún mi yẹn, mò ń kàn ṣe iṣẹ́ náà nìtorí kò dẹ̀ sí bí màá ṣe máa ṣe ànd mi oo dẹ́ mọ̀ nǹkan tí mò lè ṣe láìsí iṣẹ́ náà. Ǹkan tó fá ti mo fi gba iṣẹ́ náà. Ṣàrà niyẹn tí mo fi ṣe iṣẹ́ náà torí nǹkan tí mò ń ní nìkan ni, iṣẹ́ tí mò ń ní nìkan nìyẹn.

Bí mo ṣe máa ń dahun foonu nibi iṣẹ́ ni pé, yàrá tanti máa ń jẹun, oun ni mo máa lọ dahun fọ̀onu torí kò le, wọ́n dẹ jé kí, wọ́n ò dẹ kí ń jẹ keeyan ma dahun fọ̀nù tó bá wà lórí iṣẹ́. So tí wọ́n bá ń tìbí fọ̀nù mi báyìí, tó bá ti jẹ́ pé gan-an fọ̀nù tó jẹ́ pé pàtàkì ni, so iru fọ̀onù yẹn, mo máa lọ sí yàrá tan ti bá jẹun kí n lọ down fọ̀nù mi rẹ. So bi mó ṣe máa ń ṣe nìyẹn, mi ò de kí n fi kíni náà ṣeré rárá. Mo máa ń ṣe nǹkan náà gidi gan-an ni. So bó ṣe wà fún mi nìyẹn, mi ò de kí n fi ṣeré rárá rárá. Mo máa ń down fọ̀nù náà dáadáa. Mo máa ń dahun fọ̀nù náà gidi gan-an ni. O-- bó ṣe wà fún mi nìyẹn.

Yàrá tí mo wà nísinsìnyí yàrá mi ni o, à yàrá yìí kì í ṣe yàrá nǹkan, nǹkan, nǹkan, nǹkan, nǹkan, nǹkan gbé níbẹ̀ ni torí kì í ṣe bi nǹkan tí èèyàn lè ní yàrá kan ni àbí yàrá tó tóbi kan ni àbí yàrá-- a sá dùbẹ́ f'ọ́lọ́run torí a bí nǹkan ṣe wà báyìí kò lè tí n bá ti wọ ọ̀tọ̀ ni báyìí. Ǹkan tó wà níbẹ̀ kò lè ju rọ́bà àti bọ́kẹ̀ẹ̀tì tí mò ń fi ń wẹ̀ lọ. Tí bá sì ń fún wọ̀sì báyìí àwọn, àwọn pọ́ọ̀tù àti páànù tí mò ń fi ń jẹun, tí mò ń fi ń jẹ oúnjẹ àwọn náà ló wà níbẹ̀. Kò dẹ sí nǹkan gidi tó wà nbẹ̀. A sá dùpẹ́ f'ọ́lọ́run pé torí ẹlòmíràn kò tẹ́ ìyàrá náà. A sá dùpẹ́ f'ọ́lọ́run ní ṣá.

Nǹkan tí mo máa ń kọ́kọ́ ń ṣe tí iṣẹ́ bá pọ̀ ni pé mo máa ń kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ pàtàkì pàtàkì náà ni. Tí mo bá ti ṣe àwọn iṣẹ́ pàtàkì náà àti àwọn iṣẹ́ tí wọ́n dẹ̀ ní wàhálà ti ṣe, tí mo bá ti parí àwọn yẹn tó, mo máa wá rí pé èyí tó máa ku tó máa yí mi lọ́run bá yi. Tí mo bá ti ṣe àwọn iṣẹ́ ńlá ńlá náà tó, ìyókù mo máa ṣe díẹ̀ díẹ̀. Ǹkan tí mo máa ń ṣe nìyẹn tí iṣẹ́ bá pọ̀, won kọ́kọ́ ṣe àwọn èyí tó pọ̀. Àwọn iṣẹ́ tó dẹ́ dára àwọn ni mo máa ń kọ́kọ́ ṣe. Dẹ̀ àwọn èyí tí wọ́n, tí wọ́n dẹ̀, tí wọ́n dẹ́ pọ̀ dáadáa àwọn yẹn mo máa ń fi wọ́n lẹ̀ ni kí n lè ṣe wọ́n lẹ́yìn ìgbà.

Tò n, aṣọ ìbílẹ̀ ni pé ibi tí wọ́n ti ń ta aṣọ yìí inú, ọjà ni wọ́n ti ń ta aṣọ yìí. À, ẹni tó máa ń hun aṣọ náà ó dẹ̀ ní, ẹ̀, a, ò, ọ́ńkù wa kan. Óńkù wa yẹn ni ó máa ń hun aṣọ ìbílẹ̀ yẹn kò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú aṣọ ìbílẹ̀ yìí rárá rárá. So bí àwọn ǹkan yìí ṣe wà nìyẹn kì í ṣe àwọn ǹkan tó yẹn lè fi ṣeré rárá rárá ni. So aṣọ ìbílẹ̀ yẹn mo dẹ̀ fẹ́ràn kí n máa ṣe, a, mi ò dẹ̀ kí ń ṣe pẹ̀lú rẹ̀ rárá rárá. Bí ǹkan náà ṣe wà nìyẹn, bí wọ́n ṣe máa ń ṣe ohun aṣọ ìbílẹ̀ yẹn nìyẹn, mi ò dẹ̀ kí ń fi ohun náà ṣeré rárá.

Bí mo ṣe máa ń tún ohun tí ó bá bàjẹ́ ṣe ni pé mo máa ń wo boya nǹkan tí mo bá lè tún ṣe fún ara mi ni. Tí won bá dé bere ǹkan tí mo lè tún ṣe fún ara mi ni tàn, mo máa n bẹ̀rẹ̀ àti tún un ṣe. Tí mo bá dé ripe mi ò de lè tún kiní yìí ṣe o, mà dé e wá ẹni tó máa bá mi tún un ṣe àbí kí n dé wo YouTube video. Tí mo bá ti tan YouTube video, tí mo bá ti rí bí wọ́n ṣe ń tún kiní náà ṣe mo máa tún ṣe fún ara mi. Tí mo bá tí e lè tún ṣe kó mọ́ tọ̀. Màá pè ẹni kan ni. Tí mo bá ti pé ẹni náà pé, a, lágbájá àbí ẹni tó máa ń tún kiní náà ṣe, mo wá lọ bá wọn pé mo fẹ́ kí wọ́n bá mi tún ǹkan náà ṣe. So bí mo ṣe máa ń tún ǹkan tó bá bàjẹ́ niyen ní ṣe nìyẹn. Tí m bá lè ṣe, màá dé gbé lọ sí ibi tí wọ́n tuń tún ṣe. Tí mo bá, tí mo bá ti lè ṣe kó mọ́ tọ̀, ó ti jinná.

Àkókò ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígba ewé mi ni àkókò ìsinmi. Tí wọ́n bá ti ní àsiko ìsinmi àti àsìkò oúnjẹ jíjẹ tí tó báyìí, ehen, àkókò tí mo fẹ́ràn niyen, àkókò tí mi o dẹ̀ kí ń fii ṣeré niyen, mo dẹ̀ fẹ́ràn àkókò ìsinmi, oúnjẹ jíjẹ yẹn dáadáa. Torií tí àkókò yẹn bá wà báyìí, hm, ara mi máa ń balè ni. Boyá a tí ń kọ ẹkọ l'átàárọ̀, orí eeyan ti gbonà. O gbọdọ̀ lọ ní ìsinmi. So tí wọ́n bá ti ní àkókò ìsinmi yẹn ti wà nínú ẹ̀kọ́ báyìí, tọ́, irù àkókò yẹn ni inú mi máa dùn. Màá dẹ̀ lọ̀ sínmi kí ń dẹ̀ jẹun, kí ń dẹ̀ padà wá sí ikọ̀ ìwé mi bí mo ṣe máa ń ṣe niyen.

Mi ò dẹ fẹ́ràn rírin òkère rára o. Torí rírin òkè yẹn, ó máa ń bà mí lẹ́rù. Mi ò fẹ́ràn kí n máa rìn òkè yẹn rárá. Rárá, gbogbo nǹkan tí mo máa ń ṣe, mo máa ń ṣe àwọn nǹkan yẹn pẹ̀lú fà-- pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. So tí mo bá ti ní kí n dẹ̀ máa rìn lóké, ó máa ń jẹ́ kí òyì ko mi. So nǹkan tó fa tí mi ò dẹ kí n fẹ́ràn írin òkè yen niyẹn rárá. Mi ò dẹ kí n gbádùn kí n máa rìnrin òkè yẹn. Nǹkan máa ń ṣe àwọn nǹkan gbéṣá ayé ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló gba ile ayé. Kò dẹ yẹ kí eeyan máa ṣe àwọn nǹkan tó lè dàyàn láàmú ní ọjọ́ iwájú. Ó yẹ kí eeyan máa ṣe gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. So nǹkan tó fa tí mi ò dẹ kí n fẹ́ràn rírin òkè niyẹn.

Tọ́ bí òhun ni síbẹ̀ bí mo ṣe máa ń ṣe àwòrán ilé ni pé mo máa ń wọ́n ní ilé ni. Tí mo bá ti dé ilé báyìí, tí mo bá fi, tí mo bá ní ǹkan tí mo máa ṣe nílé, mo máa bẹ̀rẹ̀ síí wo àwòrán yẹn. Nítorí àwòrán yẹn, mo máa ń wò ó dáadáa. Mo máa ń jẹ́ kí ẹ̀yin máa ma fi ìdààmú ṣán kan, mo máa ń jẹ́ kí ẹ̀yin máa ṣe àwọn nǹkan tó de dara, àwọn nǹkan tó yẹ kí ẹ̀yan máa ṣe tí wọ́n ní pàtàkì. So, ǹkan tó fàá tí mi ò dẹ́ kí n fi àwòrán yẹn ṣeré nìyẹn. Mi ò dẹ́ kí n fi ṣeré raára, mo dẹ́ fẹ́ràn kí n máa wo àwòrán yẹn, kí n máa ṣe àwọn nǹkan tó dẹ́ ní pàtàkì pẹ́lú rẹ. So, bí mo ṣe máa ń ṣe pẹ́lú àwòrán nílé nìyẹn.

Oúnjẹ tí mo máa ń rántí ní àkókò kan ni pé oúnjẹ ọdún torí oúnjẹ ọjọ́ ọdún yẹn wọ́n máa ń rán tí àwọn oúnjẹ mi o kí n gbagbe oúnjẹ ọjọ́ ọdún torí ọjọ́ ọdún báyìí oúnjẹ oríṣìíríṣìí ni a máa ń rí. Kò lè sí irú oúnjẹ tí yẹn ò dẹ̀ kí ń rí ní ọjọ́ ọdún. Ní nkan tó bá tí mo fi fẹ́ràn kí n máa jẹ àwọn oúnjẹ yẹn ni kí n máa rí àwọn oúnjẹ yẹn. So kò dè kí n fi oúnjẹ náà ṣeré mọ́ rárá rara rara torí ọjọ́ ọdún ni. Àwọn oúnjẹ oríṣìíríṣìí ni mọ́ máa rí ṣo mo máa ń rántí oúnjẹ ọjọ́ ọdún dáadáa. Gbogbo ìgbà tí mo bá ń rántí ẹ̀ báyìí inú mi máa ń dùn ni. Mo máa ń ṣàdúrà kí ọdún mi ti ẹ̀ dè lẹ́ni. So bó ṣe wà fún mi nìyẹn.

Ibi tí èèyàn máa ń fi orúkọ sílẹ̀ ni ibi tí ó máa ń lọ ni pé, èèyàn máa tí ẹ̀yin bá ti dé bẹ́ẹ̀ báyìí, èèyàn máa fọ̀, wọ́n máa gba orúkọ èèyàn. Òṣùgbọ́n nísìí, ìgbà ayé de ti bàjẹ́, kí í ṣe gbogbo ibi tí èèyàn bá rí ni èèyàn lè máa fi orúkọ rẹ̀ sí. So èèyàn ni láti máa ṣe bẹ́lẹ̀bẹ́lẹ̀. Ṣùgbọ́n ibi tí ọ bá fẹ́ fi orúkọ rẹ sílẹ̀, tí o bá rí bí ibẹ̀ yẹn, ibi tó dẹ́ mọ́ ni, ibi tí àwọn èèyàn ń sọ̀rọ̀ níbẹ̀ ni, ibi tí àwọn èèyàn máa ń lọ ni. So irú ìgbà yẹn, o dẹ́ lè fi orúkọ rẹ síbẹ̀, o dẹ́ lè ní wàhálà kankan ní irú ìgbà yẹn. So ó yẹ, ǹkan tó fà níyẹn tí mo dẹ́ kí n fi orúkọ yẹn ṣeré rárá, rárá, rárá.

À, èmi, eré ìdárayá tí mo fẹ́ràn jù ní kí n máa gbá bọ́ọ̀lù. Mo fẹ́ràn kí n máa gbá bọ́ọ̀lù gidi gan. Mi o dẹ̀ kí n fi gbígba bọ́ọ̀lù ṣe, torí eré ìdárayá tí mo mọ̀ pé mo máa ń gbádùn gidi gan nìyẹn. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ dáadáa, mo dẹ̀ fẹ́ràn kí n máa gbá bọ́ọ̀lù gidi gan. Mi o dẹ̀ kí n fi gbígba bọ́lù ṣeré torí gbígba bọ́ọ̀lù yẹn nǹkan tó dá kínyẹn máa gbani. Ó dẹ̀ wà nínú àwọn eré ìdárayá tó dẹ̀ dà gidi gan. Àn, bọ́ọ̀lù tí wọ́n bá ń gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ èèyàn, nǹkan tó dẹ̀ dùn gidi gan ni, nǹkan tó dẹ̀ dá kínyẹn máa gbani. So, mo máa ń gbádùn kí n máa gbá bọ́ọ̀lù yẹn dáadáa. Bí nǹkan náà ṣe wà nìyẹn, mi ò dẹ̀ kí n fi nǹkan yẹn ṣeré rárá.

Ẹja, ẹja nǹkan tí mo fẹ́ràn ni o torí àwọn ẹja yìí àwọn nǹkan tí wọ́n dẹ́ wà-ìyápà ni. So ẹ̀yi, èyí tá ń bẹ tilápíà àti catfish, ibi tí wọ́n máa tí ń ra àwọn ìyẹn ibibẹ̀ ó dẹ́ ọ̀wà níbi omi nítorí àwọn, àwọn ẹja yẹn àwọn ẹja fájì ni. Àwọn ẹja yẹn ti àwọn ẹ̀yàn pàtàkì pàtàkì ni so mó dẹ fẹ́ràn ìyẹn. Ṣùgbọ́n àwọn ẹja àdúgbò náà wà, ìru àwọn iyẹn, àwọn iyẹn wọ́n dẹ́ wọn dáadáa torí inú ẹja àdúgbò yẹn oni 500 gan wà tí wọ́n lè fún ẹ. So ìyẹn náà mo máa ń ra ìyẹn dáadáa. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù oun de ni ẹja catfish yẹn, mọ́ máa ń gbádùn ẹ̀ dáadáa tí wọ́n bá ti ṣe tán tí wọ́n bá yí i lata bá yẹ ẹnhẹn. Mó dẹ fẹ́ràn ìyẹn dáadáa gan.

Emí ọjà. Ọjà ni mo máa ń tí ń lọ ra nǹkan. Gbogbo àwọn nǹkan mi ọjà ni mo máa ń lọ ra, torí nǹkan ò dè máa, nǹkan kò dè kí ń wọ́n dáadáa ní ọjà. Ǹkan tó fa tí mo máa ń fi ra àwọn nǹkan mi lọ́jà ni mo dẹ̀ fẹ́ràn kí ń máa lọ ọjà dáadáa. Mo dẹ̀ kí ń fi ọjà lílọ ṣere, gbógbo ẹyin oṣù báyìí, mo máa lọ sí ọjà kí ń lọ ra gbogbo àwọn nǹkan tí mo fẹ́ lò. Gbogbo àwọn nǹkan tí mo mọ̀ pé mo máa lò mo máa lọ sí ọjà kí ń lọ ra gbogbo àwọn nǹkan yẹn. Bí mo ṣe máa ń ṣe nìyẹn. Ọjà ni mo máa ń tí ń lọ ra àwọn nǹkan. Gbogbo nǹkan tí mo bá dẹ nílo, kò sí nǹkan tí mo nílo tí ó dẹ̀ sí ní ọjà. Ǹkan tó pa tí mo máa ń fi lọ sí ọjà kí ń lọ ra àwọn kíńní náà nìyẹn.

À, tí mo ṣe máa ń dá Yoruba àti èdè mìíràn pọ̀ nínú, nínú ìránṣẹ́ ni pé mo máa ń dá Yoruba àti Hausa pọ̀ nínú ìránṣẹ́. Móde lẹ̀ ni lọ́ba mí ra ojogbo wá. Gẹ́ńsì rẹ sí náà fa lágàda ò, so ìdí tí èmi máa ń dá wọn pọ̀ àbí. Mó de le ni mo máa lọ sí ilé girlfriend mi. Anjima náà náà ni mo máa lọ kí tí mo ṣe máa ń dá wọn pọ̀ nìyẹn. Yoruba àti èdè mìíràn, Yoruba àti Hausa ni mo máa ń dá pọ̀ dáadáa. Mo de kì í ṣe pẹ̀lú dídáàpò àwọn èdè. Idi tí mo máa ń ṣojú nìyẹn ni àgbàdo wa. Èdè tí àwọn èdè mejeeji táa wọń èèyàn ngbọ nìyẹn.

Bí mo ṣe máa ń tọ́jú ẹni tó ń ṣàìsàn nílé ni pé mo máa ń tọ́jú wọn dáadáa. Mi ò jẹ́ kí n fi ìtọ́jú wọn ṣeré torí ẹni tó ń bá ń ṣàìsàn, ẹni tó jẹ́ pé ìgbà mí ò jẹ́ kí n dé ṣe nǹkan kan ní, gbogbo nǹkan ó yẹ àfi kí eeyan maa ṣe fún wọn. To ìgbà mí gan, omi mímu báyìí, wọ́n ò de nílé mili, eeyan ló máa ń lọ wá bo omi fún wọn, kí n eyan fún wọn. So bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ẹni tó, ẹni tó ń ṣàìsàn nìyẹn. Mi ò jẹ́ kí n fi ìtọ́jú wọn ṣeré. Mo jẹ́ fẹ́ràn kí n máa tọ́jú wọn dáadáa. So bí àwọn nǹkan náà ṣe wà nìyẹn. Bí àwọn nǹkan náà ṣe rí nìyẹn, mo jẹ́ kí ń ṣe é pẹ̀lú àwọn nǹkan yẹn rárárárá.

Gbogbo àwọn gbóná àjèjì tí ó wà nínú yàrá mi kò dẹ̀ sí èyí tí mi ò fẹ́ràn jù, kò dẹ̀ sí èyí tí mi ò fẹ́ràn. Gbogbo wọn mo fẹ́ràn wọ́n torí gbogbo wọn máa ń ṣiṣẹ́ tí mo fẹ́ kí wọ́n bá mi ṣe. Torí ẹni tí èèyàn bá dé ní, tí ǹkan bá dé ní ìlò fún mi, mi ò dẹ̀ ki ń rà. So nǹkan tó pa ni gbogbo àwọn ẹni gbóná àjèjì yàrá mi, mo dẹ̀ fẹ́ràn wọ́n nìyẹn torí gbogbo wọn máa ń ṣe iṣẹ́ tí mo rà wọ́n fún. Kò dẹ̀ kí ṣe ǹkan tí ò yẹ kí wọ́n máa ṣe, gbogbo ǹkan tí mo bá ń fẹ́ tí wọ́n ṣe fún mi, òní wọ́n máa ń ṣe. So ìkàn tó pẹ́ tí mo fi fẹ́ràn wọ́n nìyẹn. Mi ò dẹ̀ kí n fi wọ́n ṣe rárá rárá. Mo fẹ́ràn wọ́n dáadáa, gbogbo àwọn gbóná àjèjì mi. Gbogbo wọn ni wọ́n máa ń lò dáadáa, àgbogbo wọn ni wọ́n máa ń ṣe tí mo rà wọ́n fún.

Nǹkan tí mo máa ń sọ lórí fóònù nígbà tí mo bá ní ẹ́, ìdun ọkàn ni pé mo máa ń so àwọn nǹkan dáadáa. Nǹkan tí mo máa ń ṣe pọ̀jù ni pé mo máa ń rẹ́rin gan ni, mo máa ń rẹ́rin dáadáa lórí fóònù torí adùn ọkàn yẹn kì í ṣe nǹkan tí ẹ́eyan lè fi ṣeré, kì í ṣe nǹkan tí ẹ́eyan lè máa rí ní gbogbo ìgbà ni. So èèyàn ní láti máa ṣe nǹkan tó dẹ́ ṣe pàtàkì torí àwọn nǹkan yẹn kì í ṣe nǹkan tí ẹ́eyan lè fi ṣeré rárá ni. Ó dẹ́ ye kí ẹ́eyan máa mójútó irú àwọn nǹkan tí wọ́n máa jẹ́ kí ọkàn èèyàn dùn lórí ara èèyàn. Ó dẹ́ fẹ́ràn irú nǹkan báyẹn. So nǹkan tó fa tí mo máa ń fi, tí mo máa ń fi rẹ́rin dáadáa nínú irú akoko yẹn nìyẹn, mi ò dẹ́ tí ń fi ẹ̀rín ṣeré nínú akoko ni.

Irú Oúnjẹ, bí mo ṣe máa ń yan oúnjẹ fún àwọn ọmọdé ni pé mo máa ń se oúnjẹ dáadáa fún wọn. Oúnjẹ tí wọ́n fẹ́ràn jù ni wọ́n dẹ̀ fẹ́ràn kí wọ́n máa jẹ indomie. Àwọn ọmọ yen,--- wọ́n fẹ́ràn indomie. Àmọ́ nkán tí mo fẹ́ràn. Ni mi ò fẹ́ràn ọkà rárára. Mi ò de mọ nkan tí ó máa ń ṣe àwọn ọmọdé pẹ̀lú ọkà. Àwọn ọmọdé wọn de fẹ́ràn ọkà rárára. Torí nkán tí àwọn ọmọdé yìí fẹ́ràn jù ni wọ́n dẹ̀ fẹ́ràn indomie. Wọ́n dẹ̀ kí gbogbo ìgbà tí eyan bá fẹ́ ṣe indomie fún wọn báyìí, inú wọn máa dun ni. Àmọ́ gbogbo ọjọ́ tí ẹ̀yán bá ní, "Ọkà la máa jẹ lónìí o." Ọ̀kọ̀ọ̀ wọn máa bàjẹ́ ni níru ọjọ́ yẹn. Torí bí àwọn ọmọdé yìí ṣe wà nìyẹn. Àbí kí Olorun sanù, wọn ò fẹ́ràn ọkà rárára àfí indomie sá, indomie lójoojúmọ́ ni wọ́n máa ń jẹ.

Ah, ètò ìdárayá mi, bó ṣe rí pé ó, ó, ó dẹ́wà dáadáa torí ètò yìí, èmi ni mo dẹ̀ ṣe ètò náà. Mo sì láti oúnjẹ tó yẹ kí máa jẹ, nǹkan tó yẹ kí máa mu, ibi tó yẹ kí, àwọn eré ìdárayá tó yẹ kí máa ṣe, gbogbo ẹ̀, èmi ni mo dẹ̀ ṣe ètò wọn fún ara mi. Torí nǹkan tó dẹ dára ni pé, tí ẹ́ bá ń ṣe eré ìdárayá, tí a bá jẹ́ kí ń jẹ oúnjẹ tó dáa tọ, kò dẹ́ ní àǹfààní kí ẹ máa ṣe kìnnìún. So nǹkan tó bá ti oúnjẹ tó dára fi ṣe pàtàkì dáadáa ni. Ó dẹ́ kí ń fi oúnjẹ tó dára ṣeré. Ó ni nǹkan tí mo máa ń kọ́kọ́ mú dáàdí, so àwọn eré náà tó dẹ́wà nínú ètò náà kò dẹ̀ sí eré ìdárayá tí mo dẹ̀ kí ń ṣe nínú gbogbo àwọn ètò yẹn.

Tọ́ ọ̀sí máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ ni bí i tí ìṣòro bá ṣẹlẹ̀, dandan ẹnìkan ló dẹ̀ jẹ̀bi nínú ìṣòro kẹ̀. So, wọ́n máa wá ẹni tó jẹ̀bi nínú ìṣòro yẹn, wọ́n máa sọ fun ẹni naa pe. So dẹ̀rí ìṣòro tó payí kìí ṣe ǹkan tó da ni ìwọ ni o de jẹ̀bi. Tọ́ bá jẹ́ pé ǹkan tó máa lọ fún ẹni kejì, tó máa bẹ ẹni kejì ní pé, tọ́ a máa ṣe tó bó ṣe ló máa bẹ ẹni kejì yẹn. Tó bá jẹ́ pé ǹkan tó máa wà, bó ṣe wà níyẹn, tọ́ a máa fi ǹkan náà lẹ̀ bó ṣe wà ní. So bí gbogbo àwọn ètò àwọn ìṣòro yẹn ṣe wà níyẹn, bí wọ́n ṣe máa ń ṣe ètò ni yẹn, tí wọ́n bá ti wá ẹni tó jẹ̀bi, tọ́ wọ́n máa lọ sọ̀rọ̀ sí i kó dẹ̀ lọ fún ẹni kejì kó dẹ̀ bẹ́ ẹ kó ni kó má bi mí. Bí wọ́n ṣe máa ń ṣètò àwọn ìṣòro yẹn nìyẹn.

Tò, mí ò dẹ̀ kí, ṣe e ṣe gbogbo ìgbà ni mo máa ń gba owó pamọ́, kì í ṣe gbogbo ìgbà. Ìgbà tí mo bá lé owó pamọ́ ni pé tí owó tó bá, bóyá tí mo bá rí owó ọ̀fẹ́. Torí èmi bí mo ṣe wá yìí, owó tí mo ń rí kì í ṣe owó tó pọ̀ ni. So mí ò dẹ̀ lè ráyè tí mo le ní mo lè fi fi owó pamọ́. So bó ṣe wà fún mi nìyẹn, ǹkan tó fà tí mo máa, tí mi ò lè fi, tí mi ò lè ráyè láti owó pamọ́ nìyẹn. Owó tí mo ń rí kì í ṣe pé owó tó pọ̀ ni tà bí owó gidi kan ni. So ǹkan tó fà nìyẹn, tí mo máa ń fi ń tí mi o lè fi ráyè láti máa fi owó pamọ́. Torí owó pamọ́, bí bá owó kí ẹ máa fowó pamọ́, ǹkan tó dẹ̀ dáa ni. Torí ìgbà mí ń bẹ tí ǹkan máa ṣẹlẹ̀ t’èèyàn ò dẹ̀ mọ̀ pẹ̀lú ẹ̀. So bí bá owó pamọ́ yẹn, ǹkan tó dẹ̀ dára dáadáa ni.

B'ọ́n ṣé mo máa ń tọ́jú àgbà nílé ni pe, àwọn àgbàlagbà kìí ṣe àwọn ènìyàn téèyàn le fi máa ṣe èèyàn ni lati tọ́jú àwọn àgbàlagbà torí àwọn àgbàlagbà yìí, àwọn èèyàn pàtàkì ni wọ́n. Kò dẹ̀ sí bí ìmọ̀ ìṣẹ̀lẹ̀ máa ń tọ́jú wọn. Àwọn ni wón dẹ̀ tọ́jú wa, àwọn ni wón dẹ̀ tọ́jú àwọn òbí wa. So àbí ìṣe ni pé wọn rẹ̀ ní agbára dáadáa. So gbogbo nǹkan tí wọ́n bá ń fẹ́ kéèyàn ṣe fún wọn, òun ni èèyàn ní láti ṣe fún wọn torí kéèyàn ba lè máa rọ̀ wọ́n lọ́wọ́. Torí tí wọ́n bá ti wọ́ bàì wọ́n, wọ́n máa rí pé kò lè sí agbára lára wọn. So bi àwọn kan naa ṣe wà nìyẹn. Aà dẹ̀ kí ń fi wọ́n 'lẹ̀ kí wọ́n máa ṣe àwọn nǹkan fúnra wọn. A máa ràn wọ́n lọ́wọ́ ní gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe.

Iṣẹ́ tí mo ti ṣe rí, o ní iṣẹ́ kí máa ń tẹ̀ lọ́kọ̀ lọ sí Èkó, nínú àwọn ọkọ̀ tó máa ń lọ gbé epo wá, bí àwọn ọkọ̀ yẹn a ti ṣiṣẹ́ nínú ibi rí. A mọ̀ jẹ́ tí tẹ́lẹ̀ ọkọ̀ tó máa ń lọ gbé ọjà wá láti Èkó àti ọkọ̀ tó máa ń lọ gbé àwọn ẹrù wá. Gbogbo àwọn ọkọ̀ yìí gbogbo wọn mọ̀ jẹ́ pé iṣẹ́ ẹgbẹ̀rún tẹ́lẹ̀. À, iṣẹ́ tí mo jẹ sí tẹ́lẹ̀ mọ́, kì í ṣe iṣẹ́ tí mo ti ní ọ̀tọ̀tọ̀ wà àti iṣẹ́ tó jẹ́ máa ra mú mi. Ìṣe yìí a, kì í ṣe iṣẹ́ kékeré, bí wọ́n bá ṣe ṣẹ́ dáadáa Ìgbà míì gan mi òní ráyè sùn. So iṣẹ́ ni kíí ṣe iṣẹ́ tí mo le ní, mo jẹ gbádùn rárá oo. Àìgbà yẹn, mó kàn máa ń lọ, iṣẹ́ náà ni mo ṣetọjú kù sí, kí n sì máa ń ṣe é.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ lórí cloud torí tí èèyan bá ǹ fi fáìlì sórí cloud, tí èèyan bá ti fi fáìlì pamọ́ sórí cloud, kò dẹ̀ sí bí fáìlì yẹn ṣe máa sọnù. Fáìlì yẹn máa wà níbẹ̀ fún ọdún àtọdún àtọdún. So, nkan to faa tó dẹ̀ yẹ, tó dẹ̀ dùn kí èèyan máa fi fáìlì pamọ́ sórí cloud nìyẹn. Torí emi bí mo ṣe wà yìí, mi ò dẹ̀ kí ń ṣeré pẹlu fífi fáìlì pamọ́ sórí cloud. Torí mo mọ̀ pe tó bá ti wà lórí cloud, kò dẹ̀ sí bo ṣe máa sọnù àti àwọn ìyókù. So, gbogbo àwọn fáìlì tí wọn bá wà pàtàkì fún mi, mo máa fi wọ́n sórí cloud torí mi ò dẹ̀ kí ń ṣeré pẹlu wọn. Cloud tí a ń dẹ́ wí yii tí fáìlì bá ti wà níbẹ̀, kò dẹ̀ sí bí faili ṣe le sọnù. Fáìlì náà yóò máa gbébẹ̀ fún ọdún to pọ̀ ni.

Tó bí àkókò ọjọ́ ṣe nígbà lórí ọjọ́ ni pé àkókò taa wáyì àti àsìkò ọjọ́ ta wáyì kì í ṣe ǹkan tí àwọn èèyàn lè bá ara mú ní torí àwọn nǹkan yìí wọ́n dẹ́wàá kò dẹ yẹ kò dẹ sí bí èèyàn le ṣe gbádùn àwọn nǹkan mí bí èèyàn bá ṣe àwọn nǹkan dáadáa so bí gbádùn àkókò ọjọ́ nígbà mí kì í ṣe ǹkan tí èèyàn máa rí gbogbo ìgbà ṣùgbọ́n gbogbo ìgbà tí èèyàn bá ti rí àkókò ọjọ́ yìí tó dẹ sí ní àsìkò dáadáa, ó dẹ ye kí èèyàn ṣe ǹkan tó dẹ se pàtàkì kí ọjọ́ náà kó tó kọjá torí ọjọ́ yìí kì í ṣe n ti o ọjọ́ tí èèyàn lè fi ṣeré ni rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi torí a ǹkan tí wón fi ìkíni sórí fóònù sì ni a ò, gbogbo ìgbà tí mo bá fẹ́ lo ìkíni yẹn, mo máa ń tan ni. Sugbon ki se gbgbo igbà ni mo máa ń lo. Ànd kíni yìí ó dẹ́ ní ǹkan àwọn nǹkan tí èèyàn máa ń lò fún. Ti mo bá ti rí àwọn nǹkan tim5ẹ̀kín lè lò fún, mo máa ń lò fún ni. Mo dẹ̀ kí n fi ṣeré torí àwọn nǹkan tó jẹ́ dára ni. Nkàn tí mi bá dij, pàtàkò tí mo máa ń fi ṣe àwọn ìkíni lórí fóònù yẹn ni, mo dẹ̀ kí n fi àwọn kíni yìí ṣeré rárá rárá. Mo fẹ́ran kí n máa lò wọ́n dáadáa. Mo dẹ̀ kí n ṣeré pẹ̀lú wọn. Mo máa ń lò wọ́n gidi gan ni.

À, nígbà tí èrò ayélujára dé abúlé wa, ó dẹ̀ yí àwọn nǹkan, ó dẹ̀ yí àwọn nǹkan púpọ̀ padà o torí àwọn nǹkan púpọ̀ ní bẹ̀ tó jẹ́ pé tí èèyàn bá fẹ́ ṣe wọ́n, ènìyàn ò ní le ṣé ní wọ́n lábúlé, ó ní láti lọ sí inú ìlú. Ṣùgbọ́n láti ìgbà tí èrò yìí ti dé abúlé, bí ẹ̀yin bá wà lábúlé, èèyàn ti ẹ̀ lè wà nínú yàrá rẹ̀, kí ó ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe nínú èrò yẹn ó dẹ̀ kí yí àwọn nǹkan púpọ̀ padà ní abúlé wa. Nǹkan tí a dẹ̀ fẹ́ràn ni, and nǹkan tó jẹ́ pé ìgbà tó wà a máa ń gbádùn ẹ̀ dáadáa ni, a dẹ̀ gbádùn kíni èrò yẹn dáadáa, kì í ṣe nǹkan ta lè kí èrò ayélujára yẹn ṣe rí lábúlé wa torí ó yí nǹkan púpọ̀ padà ní abúlé wa.

Ìrántí akọ́kọ́ ọjọ́ kìí ṣe nǹkan tí ẹ́n lè fi ṣeré o. Torí àwọn akọ́kọ́ ọjọ́ kan bẹ tọ́jọ́ pé mo dẹ̀ rántí wọn dáadáa bí àná ni mo máa ń wòó ní lójú, mo máa ń rí wọn lójú mi bí àná ni àwọn ìrántí akọ́kọ́ yẹn ṣẹlẹ̀. So, nǹkan tófà tí mo dẹ̀ kìí n fi àwọn ìrántí àkọ́kọ́ yìí ṣeré rárá, mo dẹ̀ fẹ́ràn wọn gidi gan ni. Mo máa ń gbádùn àti lo àwọn kíní yẹn dáadáa. So, bí nǹkan náà ṣe wà fún mi yẹn, mo dẹ̀ kí n fi nǹkan náà ṣeré. Rárárárá mo dẹ̀ fẹ́ràn àwọn, àwọn akọ́kọ́ nǹkan bẹ tọ́ja mo máa fẹ́ràn kí mo máa rántí wọn dáadáa.

Eré jẹ́ àwọn oúnjẹ kan tí mo lè sọ ni pé oúnjẹ kan ni bi rice àti ẹ̀wà báyìí. Torí rice àti ẹ̀wà yìí, óúnjẹ tó ẹ pe tíì yań bá ṣe ọ ma n bọ̀. Àn oúnjẹ yìí èèyàn bí mẹ́wàá àbí mọ̀kanla wan le jẹ gbogbo oúnjẹ yìí. Torí oúnjẹ tí eyań oblè fi sere ni oúnjẹ tí eyań tẹ ki eyan má sì dáadáa ni. Àn oúnjẹ yìí oúnjẹ tó dẹ ni pàtàkì dáadáa. Oúnjẹ tó jẹ́ pe tí ẹ̀yan bá ṣe sé nígbà mìí ó lè pẹ́ dáadáa, ó lè tó bí ọjọ́ kan tí ó dẹ̀ ní bá jẹ. So nǹkan tó kọ tí yin o dẹ kí n fi àwọn oúnjẹ yìí ṣeré nìyẹn.

Bí mo ṣe máa ń sinmi lẹ́yìn ọjọ́ tó bá rẹ mi bí, mo máa ń lọ lé mi kí n lè lọ sùn. Tí mo bá ti délé báyìí tí mo bá ti bo mi sára, ti n ba bomi sára, mo máa jẹun. Ti mo bá ti jẹun, tí mo bá de need kí n de lo òògùn, mo máa lo òògùn. Tí wọ́n bá ti lo òògùn yẹn tí mo sùn tán, kò dẹ́ ní nǹkan tí mo máa tún ṣe. Màá kàn fi nǹkan yẹn lẹ́ bo ṣe wá ni. So, bi mo ṣe máa ń ṣe isinmi náà ni. Tí mo bá ti sun báyìí, ìgbà tí mo máa jí gbogbo ara tó máa ń ro mí yẹn, gbogbo ẹ̀ lo máa lọ. Àán, gbogbo nǹkan tó bá ń daa mu mi, tí nǹkan tó bá ń daamu mi tí ó bá dẹ̀ lọ, ó máa dínkù. So, bi mo ṣe máa ń se niyẹn.

Bẹ́ẹ̀ni, oúnjẹ mi, oúnjẹ mi máa ń yí padà ní àkókò kan nínú ọdún torí àwọn ìgbà mi ńbẹ tó jẹ pé mo máa ń fẹ́ran kí n máa jẹ, kí n máa jẹ àgbàdo. Àṣìkò àgbàdo yìí inú òjò lèèyàn máa ń rí àgbàdo yẹn. Torí ǹkan tó fàá tí mo máa n fi ń jẹ irú àgbàdo yẹn nìyẹn. À inú òtútù mo máa ń fẹ́ràn kí n máa jẹ àwọn ǹkan tí ó bá láta dáadáa torí bí oúnjẹ mi ṣe máa ń yí padà nìyẹn ní àkókò, àwọn àkókò yìí nínú ọdún báwọn oúnjẹ mi ṣe máa ń yí padà níyẹn mi ò dẹ̀ kí n ṣeré pẹ̀lú wọn. Mi ò ṣe fẹ́ran yíyípadà àwọn oúnjẹ yìí, mi ò dẹ̀ kí ń fi wọ́n ṣeré rárá.

To ǹkan tí mo máa ń mu ní gbogbo ọjọ́ ni pé mo máa ń mu tea àti bread. Mi o de kin sere pelu mí mu tíì àti bread mi torí gbogbo àárọ̀ báyìí mo máa ń mu tea àti bread mi. Tó bá di ọ̀sán báyìí mo de lè mu sóbò. Tí n bá ti jẹun báyìí mo máa n sure pé mo mu sóbò àti ginger. Tí ó bá ti di àṣálẹ́ báyìí, gbogbo nǹkan tí mo bá jẹ kì í ju omi lọ. Omi ni mo máa ń mu ní àṣálẹ́ torí gbogbo nǹkan-- sugar tí mo ti mu láàárọ̀ àti ọ̀sán yẹn ó dẹ̀ ti tó fún ọjọ́ náà só omi ni mo máa ń mu. Tíì, omi ni mo máa mu. Tíì, tíì, hm, tíì ìrọ̀lẹ́ bá ti, tí àsálẹ́ bá ti ṣe báyìí, omi ni kò sí nǹkan tí mo máa ń mu. Kò sí nǹkan tí mo máa ń mu ju omi àti oúnjẹ lọ.

Nígbà tí ọjà tuntun máa ń dé ni lẹ́yìn oṣù méjì méjì, gbogbo ẹ̀yin oṣù méjì báyìí ni ọjà tuntun máa ń dé. Ṣùgbọ́n àwọn ibọ̀ mi ń bẹ tó jẹ́ pé gbogbo ẹ̀yin oṣù ni ọjà tuntun wọn máa ń dé. Àwọn ẹlòmíràn lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó káluku dé ní ìgbà tí ọjà tuntun rẹ ó máa ń dé níbí iṣẹ́ tó bí gbogbo àwọn nǹkan náà ṣe wà nìyẹn. Bí wọ́n ṣe máa ń ṣe àwọn nǹkan yìí nìyẹn. Tí àsìkò bá tó báyìí, ọjà tuntun yẹn yóò máa dé. Bí àsìkò bá tó báyìí, ọjà tuntun yẹn máa dé tó. Bí àwọn nǹkan yìí ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn, àwọn kò dẹ̀ ṣẹ́ni tí ó dẹ̀ fẹ́ran àwọn nǹkan yìí kálúku tó máa ń jẹ́ kí ó lo àwọn nǹkan yìí pẹ̀lú àsìkò.

Òún tí mo rántí nísinsìnyí ni, arísì àti ẹyin tí mo jẹ ní ìjẹta. O ni nǹkan tí mo rántí nísinsìnyí torí tí mo bá le rí arísì àti ẹyin yẹn, inú mi máa dùn kí n tún jẹ́ ẹ́ ní òní. So nǹkan tí mo rántí nísinsìnyí nìyẹn. Bí mo ṣe wàyí, nǹkan tí mo rántí gan-an nìyẹn. Torí nǹkan tí mo fẹ́ràn kí máa jẹ ní, mi ò dẹ́ kí ń seré pẹlú jíjẹ rẹ. Mo dẹ́ fẹ́ràn kí máa jẹ arísì àti ẹyin dáadáa. Ohun tó jẹ pé tí mo, ohun tó jẹ pé tí mo ń bá ń jẹ kò dẹ́ kí ń sú mi nìyẹn. Jíjẹ arísì àti ẹyin yẹn, mo fẹ́ràn rẹ̀ dáadáa, mi ò dẹ́ kí ń píń ṣeré. So nǹkan tí mo rántí nísinsìnyí nìyẹn.

Bí mo ṣe máa ń mu omi ní gbogbo ọjọ́ ni pé nkan, mo máa ń mu omi dáadáa. Torí omi nkan tí mo fẹ́ràn gidi gan ni. Torí kò dẹ̀ sí nkan tí mo máa ń máa rà gan bíi omi. Mo máa ń mu omi dáadáa, mo máa ń mu, mo máa ń mu omi dáadáa. Torí omi ó dẹ̀ dára lára. Omi kìi ṣe ǹkan tó yẹ kí ẹeyan máa fi ṣeré ni. So mi o dẹ̀ kí n fi omi ṣeré rárá. Mo dẹ̀ fẹ́ràn kí n máa mu omi gidi gan ni. À, mo máa ń mu omi dáadáa torí ǹkan tó dẹ̀ dára fún ara ni, ǹkan tó dẹ̀ yẹ kí ẹeyan máa mu gidi gan ni. So mo máa ń mu omi dáadáa. Mo máa ń mu, mo lè mu omi lẹ́ẹ̀dà má meerìn sí márùn-ún lójúmọ́. Omi, mo lè mu omi lẹ́ẹ̀dà meerìn-sí márùn-ún lójúmọ́. So mo máa ń mu omi dáadáa gan ni.

Àwọn ìdáná tí mi ò de leṣe láìsí oúnjẹ ni microwave. A-- mo dẹ fẹ́ràn microwave dáadáa torí microwave bí, ǹkan tí microwave máa ṣe kì í ṣe àwọn ǹkan kékeré, àwọn ǹkan tó pọ̀ dáadáa ni microwave máa ṣe. So mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú microwave torí tí ẹeyan bá dẹ ní microwave, kò dẹ̀ sí ibi yẹn o ṣe máa jẹ oúnjẹ tó tutù. Torí microwave yẹn, ó máa ń ṣaábò dáadáa, ó máa ń ṣe ǹkan tó dẹ̀ dá lára dáadáa gan. Kò dẹ̀ kí ń se àwọn ǹkan náà ṣeré. Ṣé ohun, ohun ilé ìdáná tí mo, tí mi ò lè ṣe láìsí oúnjẹ ni microwave. Mo fẹ́ran microwave gan. Mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú microwave rárá rárá torí microwave, ǹkan tí ẹ̀yan ó máa lò ni ǹkan tí ẹ máa ń gbádùn àti lò ni microwave yẹn.

Iṣẹ́ oko kì í ṣe iṣẹ́ tí ẹ́ lè fi ṣeré. Mo máa ń fẹ́ràn iṣẹ́ oko dáadáa torí èmi mo fẹ́ràn kí n máa gbin àwọn nǹkan gidi gan-an. Gbogbo nǹkan tí mo bá gbin, mo fẹ́ràn kíi máa jẹ nílé. So nǹkan tó fa tí mo fi fẹ́ràn iṣẹ́ oko ni tí má sè kọ́lé mi gan, mo máa ń wá garden beer tí mo máa kọ́ àwọn nǹkan mi sí. Torí mo dè fẹ́ràn irú àwọn nǹkan báyẹn. So mo fẹ́ràn iṣẹ́ oko dáadáa. Mi ò dè kí n fi iṣẹ́ oko yẹn ṣeré gidi gan. So bó ṣe wà fún mi ni mo fẹ́ràn iṣẹ́ oko dáadáa, gidi gan-an ni. Torí oko yẹn, ànd tí eyan bá ń ṣiṣẹ́ oko, mo máa ń rí owó púpọ̀ níbi iṣẹ́ oko. So nǹkan tó fa tí mo fi fẹ́ràn iṣẹ́ oko nìyẹn.

Ah! Ìgbéyàwó, ìṣètàsè kẹ́yìn, à, ìgbéyàwó yẹn, ìgbéyàwó tó dẹ láàyò ni o, torí a dẹ̀ gbádùn àwọn nǹkan dáadaa. Fají ló kọ ìyàpá torí wọ́n dẹ̀ náwó sí ìgbéyàwó yẹn. Wọ́n náwó gidi gan-an ni wọ́n náwó wọn na ara. Ìgbéyàwó sì ni gbogbo ìgbéyàwó tí wọ́n bá náwó dáadáa, irú ìgbéyàwó yẹn ó máa ṣe dáadáa ni. Àwọn èèyàn máa ń gbádùn irú ìgbé, ìgbéyàwó yẹn. So nnkan tọ́ fà tí ìgbéyàwó náà ṣe lọ́ gidi gan-an nìyẹn. Tí àwọn nǹkan tó dẹ̀ ṣe pàtàkì, bí wọ́n ṣe ṣe àwọn nǹkan tó dẹ̀ ṣe pàtàkì níbi ìgbéyàwó yẹn nìyẹn. So ìgbéyàwó tó dẹ̀ dára ni. Mo dẹ̀ gbádùn ìgbéyàwó yẹn dáadáa o torí, à, wọ́n dẹ̀ náwó gidi gan-an sí ìgbéyàwó yẹn.

Iṣẹ́ tí ó dẹ́ wù mí tí mi ò kọ́, ó dẹ̀ ní iṣẹ́ tailor. Torí èmi ò dẹ̀ fẹ́ràn ọṣẹ tailor dáadáa, ṣùgbọ́n mi ò dẹ́ kọ́ ìṣe yẹn. So, nǹkan tó dẹ̀ fa tí ìṣe náà tó dẹ̀ fi wù mí nìyẹn. Ìṣe ni tó jẹ́ pé mo fẹ́ràn dáadáa, mo jẹ́ fẹ́ràn láti kọ́ ìṣe tailor ṣùgbọ́n mi ò dẹ́ ráyè láti kọ́ ìṣe náà. So, èmi ti ní mo fẹ́ràn kí ń máa rán aṣọ mi fúnra mi. Nǹkan tó fà tí mo fi fẹ́ràn ìṣe tailor yẹn nìyẹn. Ṣùgbọ́n mi ò dẹ́ ráyè láti kọ́ ìṣe náà. So, bíi kí ni náà ṣe wà fún mi yẹn, bí ò ṣe ṣe nǹkan náà nìyẹn.

Gbogbo orin tí mo fẹ́ràn gbọ́ ni orin fújì. Ó dẹ fẹ́ràn kí n máa gbọ́ orin fújì dáadáa torí orin fújì yen kíí se orin t'èèyàn le fi ṣeré. So, ǹkan tófa tí mo máa ń fi n gbọ́ orin fújì yẹn nìyẹn. So, mi ò dẹ kí n ṣeré pẹ̀lú gbígbọ́ orin fújì yẹn. So, bó ṣe wà fún mi nìyẹn, mo máa ń gbọ́ orin fújì yẹn dáadáa. Mi ò dẹ kí n ṣeré pẹ̀lú ẹ̀. Ìgbá mi mo máa ń gbọ́ Afrobeat gan-an, and mo dẹ lè gbọ́ rap. Ìgbà wo mo dẹ fẹ́ràn kí n máa gbọ́ orin fújì yẹn dáadáa, mi ò dẹ kí n ṣeré pẹ̀lú ẹ̀. Ǹkan tí mo fẹ́ràn kí n máa gbọ́ dáadáa ni, ìyẹn orin fújì yẹn bá, mo fẹ́ràn kí n máa gbọ́.

So ọjọ́ tí mo gbé, mo gbé ràgà gidigidi ni ọjọ́ ní boya bi January yẹn torí January owó kan n be tí mo rí ní January mi. Owó yẹn ó jẹ́ fún mi lágbára dáadáa. Ó dẹ̀ jẹ kí n gbé ràgà gidigidi gan. So mo dẹ̀ fẹ́ràn, mo dẹ̀ fẹ́ràn ọjọ́ yẹn, mo dẹ̀, inú mi dẹ́dùn ní ọjọ́ yẹn dáadáa. Ọjọ́ ni tí mo ò lè gbàgbé rárárára torí ǹkan tó ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ yẹn, ǹkan tó dẹ́ dára ni, ǹkan tí mo gbádùn jù lọ̀pọ̀, kí í ṣe ǹkan tí mo fi ṣeré ni. So mo dẹ̀ ṣe kìnnìún náà dáadáa. So mo gbádùn ọjọ́ yẹn, mo dẹ̀ ṣe ìgbéraga gidi gan ní ọjọ́ yẹn.